Àwọn èrò fún iṣẹ́ iwájú mi. Nígbà tí mo wà ní kékeré, mo kọ́kọ́ fẹ́ di adájọ́ kìíní kẹ́ ní ìlú mi, ìlú orílẹ̀ èdè Nàìjíríà. Ṣùgbọ́n ó ní nǹkan tí a máa ń pè ní ẹ̀ṣì, tó yẹ pé ta bá kọ ìdánwò, ṣùgbọ́n mi ò wá mọ̀. Ní ìsinyìí mo ti wá ń, mo ti wá wà ní ilé ìwé ẹ̀kọ́ gíga tí mo ń ṣe.

Ẹ ṣe gan púpọ̀ fún ìbéèrè yen. Mo máa ń lò ó nígbà mií, ìgbà mií tí òtútù bá wà mo máa ń lò ó. Ìgbà mí tí òdẹ sí-- tí òtútù ò bá sí mi ò kí ń má lò ó. Torí ní orílẹ̀-èdè wa ní Nàìjíríà wẹ-- ẹ, ó ní bí atẹ́gùn ṣe máa ń fẹ́ ìgbà mí atẹ́gùn máa fẹ́ ìgbà mí, ìgbà mí nígbà ọyẹ́, ooru máa ń mú. So tí ooru bá mú mi ò ní dà, mi ò ní dààbò ra ṣùgbọ́n tí òtútù bá mú àbí tí ọyẹ́ bá wà tí ọyẹ́ ẹ bá po àbí tí òjò bá ń rọ̀ mo máa ń dààbò ra. So ìgbà tí òtútù bá mú àbí tí òjò bá ń rọ̀ ni mo máa ń lo aṣọ ibòra.

Rárá o, mi ò ní àwòrán lára. Ṣùgbọ́n mo lérò pé ẹ máa ti gbọ́ nípa orílẹ̀-èdè yii tó jẹ́ pé ó ní ǹkan tí a lè ṣe àti ǹkan tí a lè ṣe. Torí ní àwọn ìlú mìíràn, ní àwọn orílẹ̀-èdè mìíràn tí èèyàn bá ti ń kọjá mẹ́ẹ̀ẹ́dógún, ó ti ní ǹkan tó lè ṣe. Ṣùgbọ́n ní orílẹ̀-èdè temi, ó ní ìgbà tó bá re íle ọkọ kí o tó mọ ǹkan tó máa ṣe. Bí bẹ́ẹ̀ kọ́, tó bá lọ ṣe ǹkan tí ò yẹ kó ṣe, wọ́n máa lé ẹ́ nlé, wọ́n máa na mí tí mo bá lọ fi àwòrán sára. Mi ò dẹ̀ tíì ní ọkọ̀, mi ò tíì fẹ́ ọkọ.

Ah, pínpín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, o ni bó ṣe jẹ́. Ìgbà mí tí mo bá, tí owó bá pọ̀ lọ́wọ́ mi gidi gan dáadáa, mo kan lé, mo kan lé ra ǹkan fún wọn. Àbí tí ǹkan bá wà láàrin wa pé ó nílò owó àbí ó nílò ǹkan, mo lè fún owó. Ìgbà mí a máa ń dáwọ́ láàrin ara wa kí n tí ẹ̀ sọ fún yín nìkan. Ó ní àná nǹkan lára wa lóyún. So àná a wá ṣe, a wá ya àwòrán fún un kó lè rántí pé ó nígbà kan tó ń lóyún àwọn ọ̀rẹ́ rẹ̀ náà sí ba ya àwòrán. So fúnfún àwọn ọ̀rẹ́ mi ni ǹkan ó dá lé lórí i bó ṣe ní, bó ṣe nílò ǹkan sí àbí bí mo bá ṣe ní sí.

Ah! Mo máa ń sáré gan o. Ó yẹ kí ẹ tí mọ̀, èmi fẹ́ràn eré, mo sì sọ ní ìbéèrè tí ẹ bèrè ni kò pẹ́, kò pẹ́ tí mo ní mo máa ń ṣe eré Badminton. Ìyẹn gan mo máa ń fi ń sáré. Tí bá dẹ́ ṣe eré pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, mo máa ń sáré. Mo jẹ́ èèyàn kan tó lomi lára díẹ̀ ṣùgbọ́n a! Mo máa ń sáré o. Mo máa ń sáré, mo máa ń sáré ìkùnmi.

Mo máa ń jí ní kùtùkùtù, ìgbà tí mo máa ń lọ ibi iṣẹ́, mo máa ń jí ní kùtùkùtù. Mo máa ń jí ní kùtùkùtù tí n bá ní ẹ̀kọ́ láàárọ̀, mo máa ń jí ní kùtùkùtù. Tí iṣẹ́ yẹn, mo ti ẹ máa ń jí ní kùtù torí mo, mo máa dáná, mo máa jí dáná. Tí èmi àti àwọn àbúrò mi àti àwọn òbí mi ti won máa gbé jáde ní ọjọ́ yẹn, so mo máa, mo máa, mo máa jí, mo máa jí ní kùtùkùtù láti dáná kí n dẹ̀ má lè pẹ̀ lọ ibi iṣẹ́. Mo máa ń jí ní kùtùkùtù. Tí n bá dẹ̀ ní, ṣébi mo sọ pé mo jẹ́ ọmọ ilé ìwé? Tí n bá dẹ̀ ní, n bá dẹ̀ ní iṣẹ́ láàárọ̀, mo máa jí ní kùtùkùtù kí n bá lè tètè dé ibi tí mò ń lọ.

Hmm, ká máa pàrọ̀ ká máa jalè, ó le gan. Àmọ́ ọ̀, ó ní nǹkan, ó ní yòòbá sọ pé tí èèyàn bá ti ní ìfojúsùn, tóbá ti ní ibi tó un ń lu lọ, kò sí, báa ṣe níle, máa ṣe, ẹ̀n, báa ṣe máa ṣe ìdọ́gba rẹ̀. Ìgbà míìn tí n bá lọ ibi iṣẹ́ láti ọjọ́ ajé títí dọjọ́ ọ Jímọ̀, ọjọ́ méjì tó bá kù, màá fi ṣiṣẹ́, màá fi bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀, ìgbà mí màá fi lọlé àwọn ọ̀rẹ́ mi, ṣùgbọ́n kò gbọdọ̀ jẹ́ pé iṣẹ́ nìkan, torí tí mo bá fi iṣẹ́ nìkan ṣe, o máa wá d'ìgbà tí mo wá máa nílò àwọn ọ̀rẹ́ mi, miì wá ní le rí wọn mọ́.

Hmm. Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, mo fẹ́ kọ́ bí mo ṣe fẹ́ máa rán ṣọ. Ó nígbà kan tí mo fẹ́ kọ́ bí wọ́n ṣe máa ń ya àwòrán ṣùgbọ́n kò sí owó, agbára èèyàn ò sí. Ṣùgbọ́n níìsín, mo fẹ́ kọ́ bó ṣe máa ń rán ṣọ torí kò sí èèyàn kankan tí ò kí ń máa wọ̀ ṣọ. Mi ò tìrẹ nìyẹn, gbogbo èèyàn ló máa ń wọ̀ ṣọ. Ìdí nìyẹn tí mo fi fẹ́ kọ́ bó ṣe máa ń wọ̀ ṣọ kí n ba lè máa rán ṣọ fún àwọn èèyàn kí owó sì máa wọlé. Mo yé ń dáwọ́ jọ, tí owó mi bá dẹ̀ tí pé, màá lọ kọ́ bó ṣe máa ń rán ṣọ, bó ṣe máa ń rán ṣọ, màá sì lọ ra nǹkan tó máa fi rán ṣọ òun kí n lè máa rán ṣọ fún tẹ́bítàrá, tọ̀rẹ́ àti àwọn ojúlùmí.

Mo fẹ́ràn kí n máa kọ́ àwọn èdè gan-an. Ṣùgbọ́n èdè tó wà ní ọkàn mi láti kọ́, óun ní èdè Hausa. Torí tí mo bá kọ́ Hausa ní ìlú tí mo wà, tí mo bá kọ́ Hausa. Hausa jẹ́ ìkan lára àwọn pàtàkì èdè ní ìlú tí mo wà. Mo dẹ̀ fẹ́ kọ́ èdè Faransé. Tí mo bá ti kọ́ méjèèjì, àá, inú mi máa dùn gan-an ni o. Ṣùgbọ́n àkókò àti owó ni.

Mo ti sọ tẹ́lẹ̀ pé àwọn òbí mi ni mò ń ba gbé. Àwọn òbí mi tí mo dẹ̀ ń baa gbé, èmi kọ́ ni mo máa ń jáde gbẹ̀yìn nílé. Ṣùgbọ́n ọjọ́ tí mo bá jáde gbẹ̀yìn nílé, a máa fi kọ́kọ́rọ́ wa sí ilé alábàágbé wa. Lẹ́gbẹ̀ẹ́ ilé wa ni mo máa ń fi kọ́kọ́rọ́ ilé wa sí. Ìgbà mìí a dẹ̀ máa mú jáde tí alábàágbé wa. Ẹni tó ń gbé lẹ́gbẹ̀ẹ́ ilé wa tí wọn ò bá sí nílé, a máa mú kọ́kọ́rọ́ lọ. Ẹni tó bá súnmọ́lé jù ló máa mú kọ́kọ́rọ́ dání.

Ah! Mo ti ṣìnà-rí dáadáa. Èwo, irú èèyàn tí mo ń jẹ́, mi-- èmi àti ọ̀nà mi ò kí ń sábà tètè mọ ọ̀nà. Ó nígbà kan tí mo lọ ilé ọ̀rẹ́ mi, mo-- ìgbà tí mo wá fẹ́ padà lọ bẹ, mo ṣìnà. Ìgbà tí mo tún fẹ́ padà lọ bẹ, mo ṣìnà tó ẹ̀ẹ̀mẹrin ọ̀tọ̀tọ̀ tí mò ń lọ ilé ẹni yẹn. Mo má ń ṣìnà gidi gan-an, àh! Tí wọ́n bá yé pè ẹni, pro max ni. Ṣùgbọ́n o dẹ́ẹ̀ nígbà mi tẹ́ ẹ̀ pé tí mo bá lọ léyàn, dédé tí má sì dé bẹ́ẹ̀ mi ò kí, mi ò ní ṣìnà mọ́

Mo máa ń fọnu ní ẹ̀mejì, mo máa fọnu ní àárọ̀, màá si fọnu lálẹ́. Ṣùgbọ́n, ó nígbà mí tó jẹ̀ pé ẹ̀kan ni màá fọnu, màá fọnu láàrọ̀. Ìgbà mí tó jẹ̀ pé tí mi ò bá jáde tó jẹ̀ pé bí ọ̀sán ni mo jí, màá fọnu lọ́sàn-án. Ìgbà mí, mi ò ní wẹ̀ látàárọ̀ o. Alẹ́ ni màá ṣẹ̀ṣẹ̀ wá lọ fọnu. Màá sì wẹ̀, màá sì wá lọ sùn.

Bí mo ṣe ti sọ tẹ́lẹ̀ pé mo, mo tóbi gan, kì í ṣe pé mo tóbi, ṣùgbọ́n mo lára. So, nǹkan tí mo máa ń mu, mi ò kí ń mu. Mo máa ń mu àwọn ẹlẹ́rìndòdò ni ẹ̀ kọ̀ọ̀kan, mi ò kí ń mu ọtí. Ṣùgbọ́n mo máa ń mu omi gaaani. Èmi àti omi, mo máa ń mu omi. Ah, mo máa ń mu omi gidi gan ni, mo máa ń mu omi.

Mo fẹ́ràn orin Ìmísí gan. Ó ní ẹni orin Ìníṣí kan tí mo fẹ́ràn jù. Boluwatife Bakare lorúkọ ẹ̀. Boluwatife Bakare, Olúwatóbi. Mo fẹ́ràn orin ẹ̀ gan. Mo sì fẹ́ràn orin Tope Alabi. Mo sì fẹ́ràn orin Simisola Agbebii. Mo sì fẹ́ràn orin Pẹ̀lúmi náà. Mo fẹ́ràn orin Ìmísí torí pé mo fẹ́ kí n súmọ́ olọ́hun, mo fẹ́ súmọ́ olọ́hun gan bí mo ṣe wáyii. So mo fẹ́ràn orin Ìníṣí.

Bí mo ṣe sọ tẹ́lẹ̀ pé mo máa ń fi aṣọ ibora bo ara torí pé kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń fi bora, torí bí orí èdè wa ṣe rí, ìgbà mí ọ̀tútù máa wà, ìgbà mí ooru sì máa wà, ìgbà mí òjò sì máa rọ̀. Nígbà tí òtútù bá wà, iyẹn jẹ́ àsìkò ọyẹ́, mo máa ń fi aṣọ bora gidi gan. Tí òjò bá sì ń rọ̀, òjò o kì n rọ̀ lójoojúmọ́. Ṣùgbọ́n ní àsìkò òjò, tí òjò bá ń rọ̀, mo máa fa aṣọ bora torí òtútù. Àmọ́ ní àsìkò ooru, mo kì í fi aṣọ bora.

Mo fẹ́ràn àsìkò, àsìkò ọdún Kérésìmesì mo sì fẹ́ràn àsìkò ọdún tuntun torí oúnjẹ máa ń pọ̀ tá a máa jẹ gan. Èmi fẹ́ràn oúnjẹ o, a máa jẹun gan. Mo fẹ́ràn àsìkò, mo fẹ́ràn àsìkò Kérésìmesì torí oúnjẹ máa pọ̀, a máa pẹ dìé, a máa jẹun gan. Mo fẹ́ràn ìgbà yẹn.

À, data tí mo máa ń lò ó pọ̀ gan, nítorí pé mo máa ń lo data ẹgbẹ̀rún náírà kan ní ojoojúmọ́ àbí ọjọ́ kan àbọ̀. Data tí mo máa, tí mo máa ń lò ó pọ̀, ó pọ̀ gan torí da-data wọ́n ní orílẹ̀-èdè wa ń bíbai. Mi ò mọ̀ nípa àwọn orílẹ̀-èdè mi torí mi ò tí, mi ò tí kúrò lóri orílẹ̀-èdè wa yí rí. Ṣùgbọ́n lórílẹ̀-èdè wa tí mo mọ̀, data wọ́n gan-an.

Ní àpẹẹrẹ, ilé wa wà ní etí igbó. Ó wà ní etí kòtò kan, àh!, ó tie ní kòtò kan tó wà níbi ilé wa tí ó tóbi, ẹ́h, ó tóbi gidigan, ó tóbi gidigan. Tó jẹ́ pé a kì í jẹ́ kí ọmọdé gan rìn níbà ẹ̀ kó má lọ j'abọ síbẹ̀. A dẹ̀ kì í jẹ́ kí ọmọdé rìn sí etí igbó ibi ilé wa torí àwọn ẹranko búburú wọ́n lè wà níbẹ̀ tí àwa máa mọ̀ kó má lọ ṣe jàmbá fún ọmọ náà. Àma wa ní pé kó má lọ.

Mo ní aṣọ ọrùn ní oríṣiríṣi. Mo ní aṣọ ọrùn tó jẹ́ ṣòkòtò àti ẹwù. Mo ní aṣọ ọrùn tó jẹ́ pé ṣòkòtò péńpé pẹ̀lú aṣọ àti pẹ̀lú aṣọ ọlọ́wọ́ gbén gbén. Mo sì ní ìgbà mí, pátá nìkan ni màá wọ̀ sùn. Ìgbà mí, màá wọ aṣọ péńpé, màá sì lọ sùn.

Tí n bá fẹ́ jẹ pizza, mo fẹ́ràn kí wàrà kasi kó pọ̀ọ́ níbẹ̀ kó pọ̀ọ́, torí wàrà yẹn ló máa jẹ́ kó máa fà. Mo sì fẹ́ràn kí ata wà níbẹ̀ torí ọmọ Yorùbá ni mí. A sì ní ọ̀rọ̀ kan tí a máa ń sọ pé "ẹmi tí ó bá jata, èmi yẹpẹrẹ ni". Mo fẹ́ràn kí ata wà níbẹ̀, kí wàrà kasi yẹn sì pọ̀ dáadáa, kí pizza òun sì wà ki kó má jẹ fẹ́lẹ́fẹ́lẹ́

Bẹ́ẹ̀ni, mo ti bèèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ wọn dáadáa. Lọ́wọ́lọ́wọ́, mò yín ń jẹ wọ́n ní bí i ọgọ́rùn-ún náírà. Mo ń jẹ wọ́n lọ́wọ́ gan-an. A! Mo máa ń yáwó data. Mo máa ń yáwó owó tí màá fi pè. Mo máa ń yáwó lọ́wọ́ wọn gan-an o. Mo ti bèèrè ìrànlọ́wọ́ o. Nítorí mo ti sọ tẹ́lẹ̀ pé ọmọ ilé-ìwé ni mi ṣó mo máa ń yáwó lọ́wọ́ wọn dáadáa.

Mo mọ bí wọ́n ṣe ń dá ọkọ̀ dúró nígbà mí ṣùgbọ́n kò ṣe gbogbo ìgbà o. Ìgbà mí mo fi sọ pé orílè èdè mi àwọn tí wọ́n gbádùn wọn o po, ìgbà mí tí mo bá fẹ́ dá ọkọ̀ dúró àwọn tó rí wọ́n pé wọ́n máa dúró àwọn tó sì jẹ́ pé ó ń gba lórí wọn fún ọ̀ọ̀ni dúró o. A ti dá ọkọ̀ dúró ó dá lórí ẹni tó ń wa ọkọ̀ torí àwọn mi ò ní dúró àwọn mi sì máa dúró.

Ọjà tuntun máa ń jáde ní ọjọ́ ajé àti ọjọ́ ẹtì ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni o. Ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni ọjà tuntun máa ń jáde ní ọjọ́ ajé àti ọjọ́ ẹtì. Ẹ má gbàgbé. Ọjọ́ ajé àti ọjọ́ ẹtì. Kíni mo sọ? Ọjọ́ ajé àti ọjọ́ ẹtì. So ẹ fọkàn yín síbẹ̀. Ọjà tuntun máa tó jáde.

Ah! Mo ni o. Mo ti mọ, mo ti mọ bí wón ṣe ń lo ẹ̀rọ ayara, ayara, ayára bí àṣá láti ọdún mẹ́fa isinsinyi. Láti ọdún mẹ́fa seyin ni mo ti mọ bí wón ṣe máa ń lo ẹ̀rọ kọ̀m̀pútà. Mo tilo ayára bí àṣá dè ló máa ń pè é, mo ti mọ bí wón ṣe máa ń lò ó.

Oníbàtà, mo níìfẹ́ kí n máa wọ bàtà gogoro. Àwọn bàtà tó bá ga yẹn tí àwọn obìnrin máa ń wọ̀, mo de ní ìfẹ́ kí n máa wọ pẹlẹbẹ torí kí n bá lè rìn dáadáa, kí n bá lè tètè dé ibi tí mò ń lọ, ẹsẹ̀ ò ní ro mí pẹ̀lú ìyẹn. Ìgbà mí tí bá rẹ̀ fẹ́ gbá eré Badminton, mo máa ń wọ àwọn èyí tó máa ń fi gba, àwọn bàtà tó máa ń bò níwájú yẹn, mo máa ń wọ dàda. Torí bàtà mẹ́tẹẹ̀ta yẹn ni mo máa ń wọ dàda. Àwọn ìyókù, mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn síi, mi ò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ síi, mi ò ṣe máa ń wọ̀

Mo fẹ́ràn yàrá ìdáná torí mo fẹ́ràn ki máa dáná, mo sì fẹ́ràn kí máa jẹun. So yàrá ìdáná ni mo fẹ́ràn jù torí màá le dáná 'bè, màá sì lè jẹun. Gbogbo ǹkan tí mo ní, tí mo, tí mo, tí mo fẹ́ ó wà nínú rẹ̀, omi ni o, ẹlẹ́rìndòdò, kò sí ń kan tí, gbogbo ẹ̀ ló wà ń bè. Ìgbà míì gan mo le sùn síbẹ̀. Mo fẹ́ràn rẹ̀ gan.

Rárá mi ò ní irungbọ̀n o, obìnrin ni mí, ṣùgbọ́n ọ̀ la àwọn obìnrin ìmí ti wọn ní o. Àwọn obìnrin ìmí máa ń ní, ṣùgbọ́n èmi ò ní, mi ò ní irungbọ̀n rárárárá mi ò tẹ́ ẹ ní irun gan, even irun orí mi gẹ́gẹ̀ ò pọ̀, irun abìá mi, irun abẹ́ mi gbogbo ẹ wọ́n pọ̀. Só ni mi ò ní irun gan, débi irungbọ̀n, ò. Ibó lo ti fẹ́ wá? Àbí ṣe ẹ mọ obìnrin kankan tó ní irungbọ̀n ni? Ẹ lè dá mi lóhùn.

Hmm, tí mo bá ń dúró dè ńkan, ìgbà mí mo máa dákẹ́, tó pé máa máa ronú pé àbí kiní yìí máa wà ní? Àbí kiní òní máa wà ní? Ìgbà mí, màá máa sunkún, torí èmi, èmi má ń sunkún gan o, mo má ń sunkún gan. Ìgbà mí, màá kọ̀ máa gbàdúrà, màá máa gbàdúrà so Ọlọ́run. Ìgbà mí, màá máa gbàdúrà. So nǹkan mẹ́teta ti mo máa ń ṣe niyen.

À, mo ti lu etí mi rí o. Mo ti lu etí rí. Èè bọ̀, etí ẹyọ kan ni mo ti lu rí. Nítorí mo sọ tẹ́lẹ̀ pé àwọn òbí mi wọ́n ò nígbà kí ẹ máa ṣe gbogbo àwọn nǹkan yẹn. So etí ẹyọ kan nìkan ni mo lu. Mi ò de rò pé mo lè lu etí mi. Ẹyọ kan tí mo lu yẹn ó ti tó. Kò yẹ kó máa, kò yẹ kó pọ̀jù, ẹyọ kan ti tó.

Mo n ro ni o. K'olọhun jẹ ki gbogbo riro wa ko wa si imuse. Mo n ro. T'ọlọhun ba ṣe wa ba ṣe fe, mo fe lọ si ilu miiran. Gan o ilu ọba ni mo fe ri lọ. K'olọhun n pese fun mi, tabi ki n ri ẹeyan kan to ma ni. Jumoke oya, wa jaa lọ. Sugbon mo feran ọ si gan. Mo feran ọ si gan.

Àwọn wo ni mo fẹ́ràn jù? Mo fẹ́ràn àwọn àbúrò mi, mo fẹ́ràn àwọn òbí mi. Ó ní ẹ̀gbọ́n mi gangan tó ti kú, mo fẹ́ràn ọ̀un. Mo fẹ́ràn àwọn ọ̀rẹ́ mi. Hmm. Mo-- ṣùgbọ́n mi ò tíì ní ọ̀rẹ́kùnrin. Tí bá ní ọ̀rẹ́kùnrin, mo mọ̀ pé mo máa fẹ́ràn rẹ̀ gaaani. Mo máa fẹ́ràn rẹ̀ gidi gan-an ni. Àwọn tí mo fẹ́ràn ni.

Omi tí mo máa ń mu, ó pọ̀ o. Mo ti sọ tẹ́lẹ̀ pé mo nífẹ̀ẹ́ láti máa mu omi. Omi tí mo máa ń mu, à, ó pọ̀. Ó tóbi, líter bí márùn lójúmọ́. Ìgbá mi o máa ń kọjá rẹ̀. Máa mu líter bí márùn ní ojúmọ́ kan. Ìgbá mi ò mú, máa mu ní tàbí mẹ́ẹ́rin méje.

Mo máa ń lò ó nígbà mí, ìgbà mí mi ò dẹ̀ kí n lò ó dá nígbà mí torí kò da kí ènìyàn máa fẹnu sí ìgò. O mọ pé tí èèyàn bá fẹnu sí àwọn igò yẹn, bí eruku, bí ìdọ̀tí máa n wà n bẹ̀. But tí èèyàn bá ń lo àwọn ọ̀pá ìfàmúrá yẹn, ó máa jẹ́ kó kọ̀ mú nǹkan tó wà n nú ẹ̀, kò ní jẹ́ kó fẹnu kan àwọn ìdọ̀tí tó wà ní ara.

Mo máa ń ṣe eré ìdárayá. Mo ti sọ́ tẹ́lẹ̀ pé mo máa ń gbá eré badminton, gba mi mo dẹ̀ máa ń gbá eré aláfẹsẹ̀gbá. Mo fẹ́ran àwọn yẹn dáadáa torí mo ti sọ́ tẹ́lẹ̀ pé mo ń lómi lára. Bí mo de se lómi lára yẹ̀n, a ti máa gbá àwọn eré mi, a ti máa ṣe àwọn eré yẹn, ó máa jẹ́ kí n, kí n lè gbé ara mi. Kò dá kí n tóbi, kí n má lè gbé ara mi. Kí lẹ̀ rí? Ó dá ki eyan lè gbé ara yan.

Mo fẹ́ràn kí n máa fọ aṣọ mi ní alẹ́. Ìgbà mìíràn, mo fẹ́ràn kí n máa fọ ní àárọ̀ kùtùkùtù torí mi ò kí ń ráyè lọsan. Tí mo bá dẹ̀ wà nlé, ẹ̀rọ tó máa bá yàn fọṣọ la máa ń lò. Ṣùgbọ́n tí n baa wà nílé ìwé, mo máa ń fi ọwọ́ fọ aṣọ mi. Mo dẹ̀ fẹ́ràn kí n máa fọ ní alẹ́ àbí ní àárọ̀ kùtùkùtù ní ìdájí.

Mo máa ń jẹ gúọ̀mù dáadáa. Ìgbà mí mo máa ń jẹ́ kí, kí ń ba má lè sùn. Ìgbà mí mo máa ń jẹ́ kí ń ba lè ní agbára àti ṣe nǹkan. Torí tí máa ń jẹ́, mi ò ní tètè sùn, kò ní tètè rẹ mí. Ṣùgbọ́n mo gbọ́ pé kò da fún eyín. Torí o nígbà kan tí mo máa ń jẹ dáadáa, tí mo máa máa jẹ dáadáadáadáa, ó wá ń jẹ́ kí eyín mi máa dùn mí. Eyín mi, ìgbà mí ó máa dùn mí, ó máa máa dùn mí dé ó máa máa jẹ́ kó rí máa fọ́ mi gan. Ìgbà yẹn mó wáa ń ní, "à! Bóyá kí ń má máa jẹ mọ́." Ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀kan, mo máa ń jẹ́ kí, kí ń ba má lè sùn tí mo bá ní iṣẹ́ tí mò ń ṣe. Ṣé o yẹ?

Mo máa ń gbọ́ podcast dáadáa. Ó ní àwọn oríṣiríṣi tí mo máa ń gbọ́. Mo máa ń gbọ́ ti àwọn ìmísí tó lè fún wa ní ìmísí nípa ọ̀rọ̀ Ọlọ́run, nípa ìṣe àti àṣà wa, àṣà nǹkan tí a lè ṣe. Ó lè jẹ́ tinu Bíbélì, ó lè jẹ́ tinu Kùránì káṣá máa gbọ́. Mo dẹ̀ máa ń gbọ́ ìtàn àwọn tí ìdárayá ká lè mọ bó ṣe ń ṣẹlẹ̀ kínúu wa máa dùn ká máa rẹ́rìn-ín. Ẹ mọ̀ wípé tí èèyàn bá ti ń rẹ́rìn-ín, ó ti n jìnnà sí kòtò nìyẹn, ìyẹn náà da. Mo dẹ̀ máa ń gbọ́ ìtàn àwọn, ẹ, afẹ́fẹ́ ẹyẹ tó máa máa mú inú wa dùn, ìtàn àwọn ìgbéyàwó, ìtàn àwọn-- oríṣiríṣi ló wà tí mo máa ń gbọ́. À, mo máa ń gbọ́ dáadáa torí, à, ó ti ẹ̀ ni kan gan-an ẹ̀bẹ̀lẹ̀ ẹ̀bẹ̀. Ó yẹ ká máa gbọ́ ìyẹn, àwọn ìyẹn tó máa ń jà fún ẹ̀tọ́ aráàlú, mo máa ń gbọ́ yẹn dáadáa. Ó sì dáa ká máa gbọ́ ọ. Ọlọhun ṣàáánú wa.

Ìgbà mí mo fẹ́ràn kí n máa jiyàn dáadáa torí mi ò fẹ́ kọ́ má, mi ò fẹ́ kí èèyàn kó wá máa gàbálé ẹni mí. Ìgbà mí, mi ò sì fẹ́ràn rẹ̀. Ìgbà mí, mi ò ní lágbára gan àti jiyàn, bọ́ tó bá tì di pé ó ti fẹ́, ó ti fẹ́ gàbálé yàn àbí ó ti fẹ́, ó ti fẹ́ yàn yàn jẹ, à mo máa jiyàn dáadáa o. Torí mi ò kí ì fẹ́ràn pé kọ́ máa, kọ́ máa yan èèyàn jẹ. Tọ́ n bá ti yan èèyàn jẹ báyìí, mo láì kí n máa, mo fẹ́ràn kí n máa, kí n máa jà fún ẹ̀tọ́ aráàlú, kọ́ lọ̀un ṣà nù wà.

Nǹkan tó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́, mo ti sọ tẹ́lẹ̀ pé ìgbà mí ọ̀gá mi máa ń kanra. Ìgbà mí, àwọn súnkẹrẹ fàkẹrẹ ibi iṣẹ́, ìgbà mí kò ní síná, ooru máwa wà, ó máa rẹyan, gbogbo nǹkan yẹn lọ máa ń fa ìtara níbi iṣẹ́. Ìgbà mí, tó bá je pé níbi iṣẹ́ wa máa ń sanwó dáadáa, wọ́n máa sanwó ní àsìkò, wọ́n kì í fowó jẹ wá níyà, wọ́n kìi í, wọ́n kì í dà wa láàmú, ṣùgbọ́n ọ̀gá mi máa ń kanra gan-an.

Ìsinmi oúnjẹ ọ̀sán mi ń gba wákàtí kan, ṣùgbọ́n nígbà mí tí iṣẹ́ bá pọ̀, mo máa kọ̀ sáré lọ jẹun bí ìṣẹ́jú márùn-ún, ìgbà mí ò máa gba ìṣẹ́jú mẹ́wàá. Ṣùgbọ́n iye tó yẹ kó jẹ́ ni wákàtí kan ní ibi iṣẹ́ wa. Torí pé ibi tí mo ti ń ṣiṣẹ́, ibi tí wọ́n ti máa ń ṣe ìṣọwọ́ owó ni, ìṣàwọ̀ ibi iṣẹ́, ìṣàwọ̀ iṣẹ́, so.

Bẹ́ẹ̀ ni mo ti rìnrìn àjò lọ sí ìlú bí márùn ní orílẹ̀-èdè mi. Ṣùgbọ́n mi ò tì kúrò ní orílẹ̀-èdè mi rí. Mo ti lo si orile, ilu Niger, lo fun ile iwe. Mo ti lọ sí ìlú Èkó lọ kí àwọn mọ̀lẹ́bí ìyá mi. Mo ti lọ sí ìlú Ọ̀yọ́ lọ kí àwọn mọ̀lẹ́bí bàbá mi. Mo ti lọ sí ìlú Osun lọ kí àwọn mọ̀lẹ́bí ìyá mi. Mo ti lọ sí Nasarawa. Ó ni awon ibi tí mo ti lọ. Ṣùgbọ́n mi ò tí ì kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà rí. Mo ti lọ sí orílẹ̀-èdè mìíràn. Ṣùgbọ́n ó sì wù mí láti lọ sí orílẹ̀-èdè mìíràn. Ọlọ́run máa pese fún mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn dáadáa. Amóhùnmáwòrán ló máa ń pé. Mo máa ń wò, mo máa ń wo, ẹ́, ètò, ẹ́, àwọn èyí tó máa ń sù-- tó máa ń fihàn wá lórí amóhùnmáwòrán wọ́n bí i àwọn Yorùbá, àwọn, àwọn olóríṣìíríṣìí tí mo máa ń wò kẹ́ṣẹ̀ẹ́. Ẹ̀yo, kan nìkan mo máa ń wò. À, mo máa ń wo àwọn nǹkan dáadáa lórí amóhùnmáwòrán wá. Mo máa ń wo orin, mo máa ń wo podcast. Mo fọ-- kò sí nǹkan tí mi o kì máa ń wò. Mo máa ń wò ó dáadáa torí pé mo gbádùn rẹ̀. Ìgbà mí dẹ̀rí, f-phonu mi, ẹ̀rọ̀ ayára bí àsá ni mo máa ń gbọ́.

Mo ti sọ tẹ́lẹ̀ pé à lọ́wo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni lè wá. So tóúnjẹ bá kú a tún máa gbé kaná sí, a dẹ máa jẹ. Kì í ṣe pé a máa dá oúnjẹ yen nu à kí n dá oúnjẹ nu ni bí o. Kò sí oúnjẹ dídá nù ń bí o. Oúnjẹ tó bá kú báyìí, o tún máa lọ gbé kaná ní o ko gbóná ko tun túnjẹ ni ò. Àfi tí ó bá ti bàjẹ́. But ṣùgbọ́n tí ó bá ti bàjẹ́, mo máa jẹ, mo máa gbé kaná sí tó gbóná, màá sì jẹ. Kò sí pé oúnjẹ kan pé ó kú a wá ní jẹ. Àwa máa ń jẹ oúnjẹ tó kú níbí báyìí o. Kò sí káyọ̀ máa dá oúnjẹ nu o, à kí n dá oúnjẹ nu o. Ṣùgbọ́n oúnjẹ ta bá dá nu ni, àwọn oúnjẹ tó bá ti bàjẹ́ bóyá kò ṣe é jẹ, ó ti ń yọ, ó ti ń ṣe bákan, eeyàn o ní jẹ mọ.

Kí n tó lọ sùn, ìgbà mí mo máa bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀, ta sọ̀rọ̀ lórí ayárá bí àṣá mi àbí ká sọ̀rọ̀ lórí WhatsApp. Kí n dẹ̀ tó lọ sùn, mo máa gbàdúrà, mo máa kọrin sọ́lọ̀un. Kosi nkan tì mi ki nmáa ń ṣe. Ìgbà mí gan an, màá kọ̀n wé, màá sùn o-o-ó dá lelori bo bá ṣe rẹ mí sí. Tó bá rẹ̀ mí gan an bí mo ṣe ń dé láti ibi iṣẹ́ báyìí, parà, màá kọ́ lọ darabọlẹ̀ ní i ìsùn. Ìgbà mí mi ni wẹ. Ìgbà mí mo máa fọyín, màá duro dáadáa, màá fọyín, màá wẹ̀, màá para, màá tọ́jú ara mi dáadáa, mo tọ́jú ojú mi, màá ṣe gbogbo ẹ̀ dáadáa kí n tó wá lọ sùn. Ṣùgbọ́n nǹkan tí mo máa ń ṣe gbeyin ní ọ̀pọ̀ ìgbà ni kí n gbàdúrà kí n dẹ̀ bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ kí n tó wá lọ sùn.

T'óbá jé pé mò ń lo ibi isé, mo máa ń dé l'áálé bíi ago mésàán, ìgbà yen ni mo máa ń jeun. Tó bá jé pé ọjọ́ tí mi ò lọ ibi iṣẹ́, bí aago méje àbọ̀ mo ti jẹun. Ṣùgbọ́n tó bá jé pé mo wà ní, mo wà ní ilé ìwé, mo lè jẹun lágo méjìlá, mo lè jẹun lágo mọ́kànlá, torí pé mi ò kí má tètè sùn tí m bá wà ní ilé ìwé. Màá dúró daada, màá. Mo le, mo le wàá, mo le wà. Tó bá jé pé mi ò ní sùn di i bí aago mẹ́rin, ó ti ẹ̀ ní ìjọ́ kan tó jé pé mo jí kàwé, mo sì jẹun ní aago, aago mẹ́rin àbọ̀. Ìgbà yẹn ni mo jẹun. Kò sí ìgbà tí èmi ò kí ń jẹun. Tó bá jé pé mo, mo lọ ibi iṣẹ́ ni, màá jẹun bí aago mẹ́sàn-án, aago mẹ́sàn-án kọjá ìséjú díẹ̀. Ṣùgbọ́n tó bá jé pé mi ò lọ síbi kankan, mo dẹ̀ wà ń lé aago méje, aago méje àbọ̀ mo ti jẹun. Tó bá jé pé mo bá wà ní ilé ìwé, kò sí ago tí mi ò le jeun mo máa ń jeun l'óru mo máa jeun ní búkà. Mo máa ń jeun daada tí mo bá wà ní ilé ìwé. Torí ńkan t'éye bá jẹ l'eye fí ń fò. Tí èèyàn ò bá ti jẹun báyìí, báwòo ló ṣe ma fi máa ronú ilé ìwé yìí, olúwa è ń gba agbára lára èèyàn. Ó yẹ kí èèyàn máa jẹun. Kí le rò.

Mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún tó bá ṣiṣẹ́ kọjá ìyàgó tó yẹ kó ṣiṣẹ́. Ìgbà mí mo lè fún wọn ní owó àfikún bí ó tẹ́ ẹ po ṣùgbọ́n kó lè mú ni wọ́n dùn, kó lè yá wọn lára pé a! Tó bá dojọ́ mi wọ́n máa tún ṣe bóṣe yẹ kan ṣe lọ. Ṣùgbọ́n ìgbà mí tí owó ò bá ti tó àbí tí owó ò bá pọ̀ kò sí bí máa ṣe fún wọn ní owó àfikún. Ṣùgbọ́n tówo bá wà tó jẹ pé wọ́n sì ṣiṣẹ́ won wu mi lórí, a! Mo máa fún wọn ní owó àfikún dáadáa tó jẹ pé inú wọn máa dùn, ará wọn máa yá gágágágá dáadáa. Màá fún wọn lówó, mo lè ro oúnjẹ fún wọn gan, mo lè rọ omi fún wọn, màá ran ẹlẹ́rìndòdò fún wọn, gbogbo ẹ ni màá rà fún wọn.

Mo ti lọ sí àgọ́ rí ní ilé ìjọsìn wa tí àwọn ọ̀dọ́ máa ń ṣe àwọn àgọ́. Mo ti lọ rí. Ṣùgbọ́n àgọ́ tó tún wá wù mí kí n lọ, òhun ní àgọ́ àwọn àgùnbánirọ̀ ní orílẹ̀-èdè mi. Mo fẹ́ lọ sí iyẹn ṣùgbọ́n màá tó lọ torí màá tó parí. Ọdún tó ń bọ̀ báyìí, mo máa parí, màá wa lọ sí àgọ́ yẹn, màá wa di àgùnbánirọ̀, màá ṣin orílẹ̀-èdè mi. Ṣùgbọ́n àgọ́ tí mo ti lọ rí ni ti ilé ìjọsìn wa tí ilé ìjọsìn wa ni tí àwọn ọ̀dọ́ a máa ṣe, gbogbo wa máa pa gbogbo wa ní ìlà oòrùn, a máa wà papọ̀, a máa wá ṣe àgọ́ tí a máa fi gbàdúrà, a máa fi gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí a máa fi mọ ara wa, tí a máa fi mọ bo ṣe yẹ ká wà, bo ṣe yẹ ká ṣe.

Mo máa ń rántí dáadáa bí mo ṣe ṣe nǹkan náà, ìgbà mi. Bí mo ṣe ṣe owó náà, bí mo ṣe ṣe ọ̀rọ̀ sọ, bí mo ṣe ṣe nǹkan ṣe, mo máa ń rántí dáadáa. Tí n bá ti jókòó tí mi ò ṣe nǹkan kan tó jẹ́ pé èmi nìkan ni mo dá wà, a! Mo máa rántí o, mo máa rántí dáadáa nǹkan tí mo ti ṣe. Ó dẹ̀ mọ́ ń fẹ́ràn tó jẹ pé tí bá ti wá rántí, máa wá pinnu pé mi ò fẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́. Tí bá ti pinnu pé mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́, ó dá mi lójú pé pẹ̀lú àdúrà àti ìfọkànsìn, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́.

Mi ò ní rán tí àdéhùn kẹ́. Yorùbá ní ẹ̀yin á ṣe lóore tí o bá dúpẹ́. Ó dàbí ọlọ́ṣà akónilérù lọ ní. Tí o bá rán tí àdéhùn, hmmm, kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọ tí ń dèn yàn búburú lọ, kì í ṣe àwọn èèyàn tọ́pà ẹ́ nìkan. Èèyàn búburú, àwọn èèyàn tí wọ́n ṣàdéhùn tí wọn mú ṣẹ, àwọn èèyàn náà jẹ́ èèyàn búburú. Ṣo táa kí gbogbo wa bá ti ṣàdéhùn, ká ko fọkàn sí í pé ó yẹ ká tún, ká tún àdéhùn wa ṣẹ, ká mú ṣẹ. Tí a bá mú àdéhùn wa ṣẹ, hmmm, ó máa jẹ́ wàhálà. Ó máa jẹ́, ó máa fa rogbodìyàn torí pé gbogbo, gbogbo àdéhùn ta bá mú ṣẹ, a fi ń tàpá sí ìrinàjo ara wa ní. Torí èèyàn méè là ń ṣẹ̀ tọ́níra wa ò kò sì dá.

Batiri fóònù mi máa ń pẹ́ gan an o. Ìgbá mi kò kí ń pé. Ìgbá mi, mí o mọ́, fóònù yẹn gan an. Ìgbá mi ó kọ̀ máa dúró, kò ní pé batiri rẹ̀ ò ní lọ. Ìgbá mi, kí n tó lọ, kí n tó dé báyìí, ó ti kú. Ṣùgbọ́n tí mi ò bá tan data lẹ̀, batiri yẹn máa dúró, ó máa pẹ́. Ṣugbọn tí n bá ti tan data lẹ̀ báyìí, àwẹ́, ó ti lọ nìyẹn. Ó máa mọ jó lọ, ó máa má jó lọ, ó máa má jó lọ ni. Ó tiẹ̀ tun ní ìkan. Irú èyí tí mo máa ń lò tẹ́lẹ̀. Íyẹ́n báyìí. Kí n bá ti, bí bá ti kíbọná tó ti, tí ó ti kún, tó ti dọ́ ọgọ́rùn, kí n tó lajú, kí n tó di ju báyìí, ó tún tí jó lọ. Kí wákàtí kan tó pé bí, bí iṣẹ́jú ogójì, ó ti jó lọ. Fóònù tó kún, a máa rí pé ẹyọ kan ló kú, batiri kan ló kú, wípé kò ní pé kú. A máa rí pé, à, ìṣẹ́jú kan ló kú, ìṣẹ́jú méjì ló kú, ìṣẹ́jú mẹ́ta ló kú, ó sì máa kú. Olorun máa ṣàánú wa.

Mo fẹ́ràn ẹ̀ṣọ́ gan, mo fẹ́ràn ẹ̀ṣọ́ gidi gan an nítorí tẹ bá kó ẹ̀ṣọ́ sára, ó máa mú wa yàtọ̀, ó máa mú wa dàngàńjà, àwọn èèyàn ò ní máa fojú tẹ́mbẹ́lú wa, àwọn èèyàn ò ní máa fojú kéréwa. Tẹ bá ti kó àwọn ẹ̀ṣọ́ sára, tó ye pé gbogbo ẹ̀ ti pẹ́ sí yin lára, kò sí pé ẹ múra kan tí ò ṣe, ó máa mú aṣọ gan yọ lára yín, ó máa mú ẹ̀wà yín jáde si tẹ bá ti ń kó ẹ̀ṣọ́ sára.

Èmi láṣọ òtútù o. Mo láṣọ òtútù gan. Òtútù máa ń tètè mú mí nínú oru gan. Mo lè má sọ pé mo mọ́, mo mọ́ ní fìkìfìkì nígbà mí nínú oru. Èmi láṣọ òtútù o. Aṣọ tó bá ń ṣi ayáálẹ́, tó bá ń ṣi aráalẹ́, èmi ò kí ń fẹ́ràn kí ń máa wọ, torí pé mo jẹ́ ọmọ tó jẹ́ pé òtútù máa ń tètè mú, òtútù máa ń mú mi gan. Òtútù máa ń wọnú ara mi, torí bẹ́ẹ̀ ni mo ṣe wá ní aṣọ òtútù kí ń ba lè máa ma kó òtútù, kó má lọ máa fa fìkìfìkì ní gbogbo ìgbà, kòtútù má lọ máa mú mi, kí ń má lọ máa wúkọ́, gbogbo iyẹn báyìí níìsín, ko ni da fára.

Mo mọ àwọn aládùúgbò mi dáadáa tó ẹ́ pé ibi àdúgbò tí mò ń gbé, ibẹ̀ ni mò ń gbé láti ìgbà kékeré mi. Láti bí ọmọ ọdún mẹ́rin ni mo ti ń gbé bẹ̀. Mo mọ àwọn arádùúgbò mi dáadáa, mo mọ orúkọ wọn, mo mọ orúkọ ọmọ wọn, mo mọ orúkọ àwọn ọmọ ọmọ wọn. Ọmọ arádúgbò tó ṣẹ̀ kó wá gán mò mọ orúkọ wọn ò ti ẹ̀ wá nìkan. Ìyá Yúsúùfù, wọ́n ti ń gbé àdúgbò wa, ìgbà tan bí mi gan wọ́n wà. Àjọ wa ni, àjọ kó wa láti ìlú mìíràn láti wá kó sí ibi tí à ń gbé n sìn a mọ̀ wọ́n, a mọ̀ wọn, a mọ ọmọ ọmọ wọn, gbogbo wọn la mọ̀ nilé wọn.

Tí mo bá kọ́kọ́ jí ní òwúrọ̀, tí bá ti bọ́ lọ̀rọ̀ mi sọ̀rọ̀, màá wá dìde. T ó bá ẹ pé mò ń lọ ibi iṣẹ́, mo lè dìde kí n wá. Tí n bá lọ ibi iṣẹ́, mo lè dìde kí n wá lọ-- kí n kọ́kọ́ lọ gbé oúnjẹ kaná. Bá ti gbá oúnjẹ kaná, màá wá lọ wẹ̀, màá fọyín, màá tún ara mi ṣe. Tí n bá nílò láti fọṣọ, láti lọ aṣọ, màá lọ aṣọ mi, màá tú gbogbo ǹkan tó yẹ kí màá, màá tú gbogbo ara mi ṣe, gbogbo ǹkan tó yẹ kí n kó lọ ibi iṣẹ́. Màá yanjú gbogbo oúnjẹ tí mò ń sè, màá, màá jẹ́ kí ó jẹ́ pé ó ti jiná. Ìn dẹ̀ ko oúnjẹ mi kí n tó wá máa lọ ibi iṣẹ́.

Tí òjò bá ń rọ̀ nígbà mi, mo máa ń sùn, tí mi ò bá lọ ibi iṣẹ́. Ìgbà mí tí mo bá lọ ibi iṣẹ́, màá yí máa ṣiṣẹ lọ̀, bọ òtútù máa máa mú ni. Amọ́ nígbà mi tí mi ò bá lọ ibi iṣẹ́ tó ba jẹ pé ilé ni mo wà, mo máa sùn. Àbí kí n lọ mu omi, ẹm, kí n lọ po tíì tó gbóná gan an, àbí kí n po ogi, àbí kí n kí n ṣá jẹ oúnjẹ tó gbóná.

Ìgbà mí wákàtí márùn-ún, ìgbà mí wákàtí mẹ́fà, ah, ìgbà mí o máa ń di bi wákàtí mẹ́jọ, ìgbà mí máa sii lọ wákàtí bí mẹ́ta, ìgbà mí máa wákàtí kan. Wákà-- àwọn wákàtí tí mo máa ń lò o máa ń yàtọ̀ gan-an. Ìgbà mí gan-an kò sí i ye wákàtí tí mí ò kí n lo, mo máa ń lo iye wákàtí.